Tóri mo sí mà tí mi ò tíì ṣe, oun ni ìṣe, a fún mi ní ilé gbé. Éleyìí tí wọ́n ní ṣe pẹ̀lú pé àwọn ènìyàn tí wọ́n bá ṣe ètò nǹkan tí wọ́n fẹ́ gba ilé tuntun, ẹ̀, ìyẹn tá ń pè ní bíi agent láti máa ṣe iru àwọn iṣẹ́ yẹ̀n láti bá wọn, tó bá ṣe kó dé ibẹ̀, láti bá wọn wá ilé tí yóò wù wọ́n dáadáa. Ìdí tí mo dẹ̀ fi fẹ́ ṣe ní wípé mo rí àǹfààní láti ra éeyan lọ́wọ́ kí wọ́n lè, kó lè rọrùn fún wọn láti rí ilé tó wù wọ́n láti gbé. Mo fẹ́ wá ìrọrùn fún wọn àti pé mo fẹ́ ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn tó jẹ́ onílé gan gan, kó lè jẹ́ wípé wọ́n ní lè máa fi owó kún owó ilé tí wọ́n bá ṣe wù wọ́n. Éleyi yóò tun fún àwọn tó ń gbé ní inú ile náà láǹfààní láti le, gbìyànjú láti plan ahead. Ko to dí pé owó ilé o máa tó san. Mo dẹ̀ tún lérò láti fi gbogbo àwọn nǹkan tó lè fa ààyè ìdèáyèdè láàrin onílé àti ayálégbé láti ṣe àkóso àwọn nǹkan yẹn. So mo fẹ́ jẹ́ kí ẹ̀ka ilé kó wà lọ́kàn.

Tútù n ṣe pàtàkì gan ni. Mo, mo sì nífẹ̀ẹ́ sí láti máa gba atẹ́gùn gidi torí pé, à, mo ní ìgbàgbọ́ pé, e, ara nǹkan tí ó máa ń mú àwọn èèyàn láti wà ní àlàáfíà dáadáa, òní irú afẹ́fẹ́ tí a ń mí sínú. So afẹ́fẹ́ tútù ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì gan, kódà, à, kò ṣe é fọwọ́ rọ sẹ́yìn. Lótọ́ ni àwùjọ wa lónìí, ọ̀pọ̀lọpọ̀ ibi ká ń lọ tó jẹ́ pé àwọn industrial place, òun ló jẹ́ pé àwọn afẹ́fẹ́ ẹ̀bẹ̀ ti wà, polluted tí ò n ṣe afẹ́fẹ́ tó fi bẹ́ dáa mọ́. Aa ṣùgbọ́n iyen o wípé kosi ibi ti afẹ́fẹ́ ti daa mon. So èmí gẹ́gẹ́ bí ẹnìkan mó máa ń gbìyànjú ti nba wà nínú ile gàn mi kin dúró sínú ile ju mọ́ máa kọ́ síta níbi tí atẹ́gùn fi ń gbé dáadáa. E, ibi tí mo sì ń gbé náà rí, ó jẹ́ ibi tí àwọn ewéko, àwọn igi kọ̀ọ̀kan sì wà. Torí táwọn nǹkan tó bá ń mú kí afẹ́fẹ́ kó mọ́ dáadáa, afẹ́fẹ́ tó tutù kó wà niyen tí igi ó bá wà tó jẹ́ pé ó ń fún wa ní oxygen dáadáa, e, ó máa ń jẹ́ ká ti afẹ́fẹ́ tutù torí ẹni tó bá ń gbé ní oko, e, afẹ́fẹ́ tútù máa ń wà bẹ́ẹ̀ dáadáa. Ẹni tó bá ń gbé níbi tí wọ́n ti ń gbin ọ̀pọ̀lọpọ̀ ǹkan tó jẹ́ ǹkan tí ò wa fi bẹ́ẹ̀ sì nínú àwọn, e, inú àwọn city báyìí, inú ìgbèríko, òun la ti mú irú afẹ́fẹ́ tó tutù bá dà báyìí. Ká bá ti bo sí ibi tó jẹ́ ibi tó ti làjú, òrò kò ní sí gbó àbí ẹni kò ní sí àwọn ewéko tútù tí ó ń jẹ́ ká atẹ́gùn tutù dáadáa, ipò lè sí níbẹ̀ tó jẹ́ ká atẹ́gùn jẹ́, ó jẹ́ ká atẹ́gùn tí ò fi bẹ́ẹ̀ ṣe dáadáa. Lótọ́, ìrúnu àwọn ìgbà náà ni mò ń gbín. Irú tó jẹ́ pé, ó jẹ́ ibi tí ó ti làjú tí ò fi bẹ́ẹ̀ sì. Ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti lọ sí ibi tí àwọn ewéko àti igi tí wọ́n wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti relax, láti tún jẹ́ kí atẹ́gùn tó ṣe dáadáa yìí kó ilé mi sínú. Mo, torí ẹ mi máa fẹ́ràn láti jáde dáadáa, mi ò kí ń fẹ́ wà nínú ilé lọ́pọ̀lọpọ̀ ìgbà kín gbà atẹ́gùn tó dáa ṣe ara. E, àwọn ìyàtọ̀ lè wà láàárín afẹ́fẹ́ tútù yẹn àti atẹ́gùn lásán. Tí èèyàn bá min àwọn atẹ́gùn tó ní carbon sì inú, ìyàtọ̀ yen a wà. Ó máa dà bi wí pé èèyàn ń tiráka gán láti mí. Ṣùgbọ́n tí wọ́n bá yá atẹ́gùn tútù yìí ni, ó máa ń lọ kúrò sínú ara ẹni. Eeyán a mí pẹ̀lú irọrùn, e, ara àwọn ǹkan tí ó máa ń jẹ́ kí ẹ̀yàn mọ́ pé atẹ́gùn tútù nìyẹn. O mọ, eeyá a mín pẹ̀lú rọrùn, ó máa ń rọrùn láti sinmi. Ìyá kí ń wà feeli ìlera tó, tó strong gan ní àsìkò yẹn. Ara àwọn ǹkan tí afẹ́fẹ́ tútù tó bá ń ṣe nìyẹn. E, ẹ̀mà lè fẹ́ gbá èèyàn níyànjú. A, máa, máa, èèyàn ń gbìyànjú láti ríi wí pé bó ti mi kò rí, kò rí pé àwọn èyí ó wà láyìíká rẹ̀. Ko ri wípé àwọn ewéko oríṣiríṣi o wa ni àyíká re, ko le je wípé ategun ti o maa min sínú o maa je ategun tutu. Bẹ́ẹ̀ ni ǹkan gẹ́gẹ́ bí ẹnìkan ti máa ti ní àǹfàní àtorí òfin láti ní ilé fúnra ni. Màá ríi wí pé kó dà, kó jẹ́ pé mú ìloro inú ríran wá, màá ríi wí pé igi ó wà ní àyíká, ó ṣe mélòó kan tí yóò jẹ́ ni wọ́n mú ká atẹ́gùn yẹn tutù dáadáa sí. Tó bá dẹ̀ sí iṣẹ́ alẹ́, màá kọ́ síta, màá gba atẹ́gùn síwájú ká mú ìrírí dúró inú ilé ló sì jẹ́ pé èmi yóò sì gbé.

Ìpàdé àwọn ará ilé. E kọ̀ọ̀kan ni wọn sábà máa ń ṣe ìpàdé àwọn ará ilé, eh, ìyẹn láàárín àwọn ẹbí mi. A máa n ṣe ìpàdé, eh, ìpàdé tá kokó máa ṣe ẹnita láraaro láti gbàdúrà papọ̀ tí ó jẹ́ kí gbogbo àti àwọn òbí àti àwọn ọmọ a máa jọ péjọ papọ̀ láti gbàdúrà láti yin Ọlọ́run ní àárọ̀ kùtùkùtù ó jẹ́ ìpàdé àkọ́kọ́ tí a máa n ṣe. Ṣùgbọ́n àwọn ìpàdé kan wà tó jẹ́ ìpàdé ẹ̀kọ́ kan, ni pajawiri. So àwọn ìpàdé yìí o máa n níṣe pẹ̀lú pé bóyá ẹnita bá ṣẹlẹ̀ tí a fẹ́ sọ láàárín wa àbí kó jẹ́ pé a kàn fẹ́ fi kọ́ra wa ní àwọn nǹkan kan, eh, àbí ọ̀nà tí a lè gbà láti máa hùwà dáadáa ní àwùjọ. Eh, àwọn òbí náà ló sábà máa ń pe ìpàdé yìí tawọn ọmọ wọ́n o sì wà. Eh, o, ìpàdé àwọn ẹleyii lo maa jẹ́ ìpàdé àkọ́kọ́ tí a lè sọ pe arí. Ó dẹ̀ má ń wáyé, ó lè maa n wáyé ní aimoye igbàá, eh, lórí bí àwọn òbí bá ṣe rò sí i. Amo ti a bá wa n sọ̀rọ̀ nipá àwọn ìpàdé ará ilé bóyá, eh, nínú ilé tá ń gbé, à ń ṣe ìpàdé láàárín ara wa. Eh ìpàdé eleyii náà ma n wáyé àwọn nkan to ma n mu ìpàdé yen wáyé boya nkankan pa àwọn ti a jo n gbe inú ile papọ̀ bóyá di ina, wíwọ igbá, omi, ìbí tí wọ́n ti ń pọnmi àwọn nǹkan kọ̀ọ̀kan tó pa wá, po ṣà ni mo ní, ohun lo ma n mú kí ìpàdé yẹn ó wáyé. Tí ìpàdé náà bá dẹ́ ti wáyé, gbogbo àwọn tó bá jẹ́ ẹni tó ní, tó ń gba ilé, tó nílé nínú ilé ló yẹ kó wà nbẹ̀. Ẹni to ba ti ni ibìkan nínú ile yen to n gbe o gbodo wa nibi ìpàdé yen ko ba le so tenu ti e náà lórí oro ti won ba n so ko se gbogbo ìgbà ni iru ìpàdé bẹ́ẹ̀ ma n wáyé ni le ti mo gbe ko ti e ki n sábà wáyé to ri pe ọ̀pọ̀lọpọ̀ oro ti a ba feso whatsapp group ti won ti create fún onile ibe ni gbogbo awa ayale gbe ti wa. So ní WhatsApp group yìí ni ọ̀pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí wọ́n lè fẹ́ sọ ní orí ọ̀rọ̀ ilé ni wọ́n ti máa bere síni sọ. Ọ̀pọ̀lọpọ̀ só máa ń ri kótó di pé a máa wá péjọ pọ̀ láti ṣe ìpàdé lórí ọ̀rọ̀ ilé àbí tí nǹkan kan pàjàwìrí bá ṣẹlẹ̀ lóku. A lè máa ṣe ìpàdé iyì ju bí ẹemejì nínú ọdún kan. A lè máa ṣe ju bí ẹni òjì nínú ọdún kan lọ, eh, láti sọ bí bóyá bí a ti fẹ́ máa tún le ṣe sí i àti àwọn nǹkan tí a nílò láti ṣe nínú ilé tí gbogbo wa gbọdọ̀ fọwọ́sowọ́pọ̀ láti ṣe. So àwọn ìdí tí a fi ń ṣe àwọn ìpàdé yẹn nìyẹn.

Ti okan mi o ba le, ọ̀nà kan ti mo maa n gba ran ara mi lowo ni láti gbàdúrà, mo ri wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà ju bi mo ṣe léèro lọ. Àdúrà gbigba sí Ọlọ́run, ó máa ń mú kí ọkàn bá lè gán. Pàápàá jùlọ tí ẹ̀yà bá ti mọ́ Jésù ni oluwá àti olugbàla re. Tó bá ti wà ní iporúrú ọkàn bọ́ya oun ró nkánkán, ní ìgbà nkan kán ṣẹlẹ̀ tó mú kí ọkàn rẹ dàru. Ẹmi gẹ́gẹ́ bí ẹnìkan tí àwọn nǹkan yìí bá ti ṣẹlẹ̀ tí ń bá fi lé ráyè, bó sí ibi tí mo ti ń gba àdúrà tí mo má ń gba àdúrà dáadáa, màá ríi wípé gbogbo àwọn nǹkan yìí á kàn fò kúrò ní ọkàn mi. Màá dẹ́ bẹ̀rẹ̀ sí ní ìfọ̀kànbalẹ̀ tí mi ò tí ì rí tẹ́lẹ̀, ó j'ara nǹkan tí, tí mò rí gbà lọ́wọ́ Ọlọ́run. Ehn, lọ́pọ̀lọpọ̀ àwọn èrò ọ̀pọ̀lọpọ̀ ló lè fa àìnífọ̀kànbalẹ̀. Bo ya ta bá ń rù ọjo iwájú, à ń ronú bóyá nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Àwọn nǹkan yìí ló máa ń mú kí àìnífọ̀kànbalẹ̀ wá tàbí ká máa gbọ́ oríṣiríṣi ìròyìn tí ò dáa, ó máa ń mú aifọ̀kànbalẹ̀ wá. Ehn, àwọn nǹkan tó lè mú inú mi dùn. Ẹni tí mò ń pè. Ah!

Bí ọjọ́ mi ṣe máa ń parí ni pé tí mo bá ti parí gbogbo àwọn nǹkan tó yẹ kí n ṣe lójoojúmọ́, mo máa ń wá sí ilé. Mi ò kí n sábà rántí pé mò ń jáde lọ síbi kan tí mo bá ti parí ọjọ́. Inú ilé ni mo máa ń lọ. Maa dẹ́ bọ̀ sí, mo lè jókòó lórí àga nínú ilé láti sinmi tàbí kí ń dùbúlẹ̀. Láti sinmi dáadáa tí pàápàá tí ọjọ́ yẹn bá ti wá stressful fún mi, màá sinmi díẹ̀. Ìgbà mìíràn mo lè bọ̀ sí iwájú ita láti gba atẹ́gùn àti láti wo àwọn ènìyàn tó ń kọjá àbí tó ń bọ̀, tó ń lọ. So, mo máa ń lọ sí ilé, mo máa ń parí ọjọ́ mi lágogo bí mẹ́fà, láti lọ sí ilé. Tí mo bá dé ilé náà o tún tí le láwọn nǹkan mìíràn tí mo lè ní láti máa ṣe bóyá ṣe àwọn iṣẹ́ kan lórí àwọn ẹ̀rọ mi. Ìgbà mìí mo dẹ̀ lé maá wo àwọn social media lórí ẹ̀rọ ìléwọ́ mi láti tún fi relax, bóyá wo comedy àbí wo àwọn educative, podcast oríṣìíríṣìí àwọn nǹkan wọ̀nyí. Oun ní mo máa ń ṣe ní ìparí ọjọ́. Tí màá fi parí gbogbo ọjọ́ tó fẹ́ tó àsìkò tí màá sùn. Mo kọ́kọ́ lọ máa ń, mo kọ́kọ́ lọ máa ń gbàdúrà. Lẹ́yìn tí n bàá sì gbàdúrà tán, màá ka Bíbélì mi, màá sì tún ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan tí n bàá fẹ́ ṣe kí tó di pé màá lọ sí orí ibùsùn mi láti sùn. Ṣùgbọ́n àwọn nkan yi maa n yípadà si rawon lórí bíi ojo náà ba se lo àbí àwọn nkan ti mo ba tun fe se ni ojo kejì lo maa n je ki n mo bi ma tun se se ni ìparí ojo kọ̀ọ̀kan. So ó dè tún níṣe pẹ̀lú iun tí ọjọ́ kejì ọjọ́ náà bá jẹ́. Ka ni pe ojo àbámẹ́ta, ola ni ojo sunday ti mo mo pe mo n lo si ile ìjọsìn mo le tètè parí ojo mi ni ojo Saturday, àti pe torí ojo Saturday àbámẹ́ta mio ni láti lo si ibi iṣẹ́. So ó máa ń fún mi lóre ọ̀fẹ́ láti jẹ́ pé kí ń ṣe boṣé wu mí àti pé mo lè parí ọjọ́ mi nígbà tó bá wù mí kí ń dè sùn. So àwọn eléyii náà tún máa ń jẹ́ àwọn nǹkan tó máa ń affect bí mo ṣe máa ń lo ọjọ́ mi àti bí ìparí ọjọ́ mi ṣe máa ń rí.